Báwo ni ìwà ìṣọwọ́ mi ṣe rí? Ó da, màá sọ pé mi ò lè sọ pé ara mi mo burú but màá sọ pé ìwà, ìwà mi dá ṣá. Mi mọ bí àwọn èèyàn máa ń wò mí but mo má mo mọ pé, mo mọ pé ìwà ìṣọwọ́ mi ò dá. So mi lè sọ rọ́ púpọ̀ lórí ẹ̀ but mo mọ pé ìwà ìṣọrọ̀ mi dà.

Báwo ni mo ṣe máa ń yanjú àwọn ìsọ̀rọ̀ ẹro ayarabiasa? Mi mọ àwọn Yorùbá ń lé o, but mi mọ ìkọ́tẹ́ mi ń bí. Báwo ni mo ṣe máa ń yanjú àwọn ìsọ̀rọ̀ ẹrú ayarabiasa? Mi, mi understand ìbéèrè yìí but màá sọ pé mo máa ń yanjú ọ̀rọ̀ dáadáa. Én, mo máa ń yanjú àwọn ọ̀rọ̀ tó wáa láàárín mi bí i àwọn ẹni nìkan. But mo, mo le ṣe é dáadáa but mi o understand question tí ẹ ń bèèrè ni sin.

Nígbà wo ni mo lọ sí ilé oúnjẹ kẹ́yìn? Mi ti lọ sí ilé oúnjẹ rí, no. Okay. Bí ọdún mẹ́ta sẹ́yìn nítorí pé mo lọ sí, mo lọ sí, em, camp kan. So kò kí n ṣe camp, but ó jẹ́ music workshop ní Osun State, ní Baptist Mode-- Baptist, Boy University íwo. Mo lọ sí fún, fún ọ̀sẹ̀ kan. So wàá need láti máa ra oúnjẹ, ṣo máa sọ pé bí ọdún, ọdún mẹ́ta sẹ́yìn ni mo ra, ni mo lọ sí ilé oúnjẹ kẹ́yìn. Mi n kìí lọ sí ilé àwọn ilé oúnjẹ bẹ́yẹ̀n, but nítorí pé mi le, a lè dáná níbi, níbi tawa yẹn ni mo lọ sí ilé oúnjẹ láti lọ jẹun.

Ṣé mo máa ń, ṣé mo máa ń fi tùràrí? Rárá. Òní, ní level tó wà lálẹ́, mi o understand nkan te ń sọ. Ṣé mo máa ń fi tùràrí? Màá sọ pé rárá. Màá sọ pé bẹ́ẹ̀ni àti rárá, torípé mi mọ ìtumọ̀ tùràrí. Bẹ́ẹ̀ni, lóòótọ́ ni mo jẹ́ ọmọ Yorùbá but mi mọ àwọn Yorùbá yìí, àwọn Yorùbá yìí le gan. So mi mọ nkan ti e ń pè ní tùràrí, tùràrí.

Ṣé mo máa ń wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? Mo ní aṣọ ibi iṣẹ́, mo dẹ̀ ní mi dẹ̀ kì í wọ like, mi kì í wọ aṣọ ní ibi iṣẹ́, mo máa ń wọ aṣọ láti lé wá sí ibi iṣẹ́. But mo ní aṣọ ibi iṣẹ́ nítorí pé a máa ń lọ sílé, mo máa ń wá sí ibi iṣẹ́ so mi ò le máa change ni ibi bayi. Ibi iṣẹ́ mi kò dè jinná láti ilé mi, láti ilé mi so mo máa ń, mo ní aṣọ tí mo máa ń wọ láti lé fún ibi iṣẹ́. So mo ti explain e bẹ̀, mi lè sọ, mi lè sọ̀rọ̀ lọ́ far nítorí pé personal life temi so mi lè sọ̀rọ̀, mi lè sọ gbogbo èlò far bẹ́ yen.

Báwo ni mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀, báwo ni mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìnná rẹ, àṣìnná mi, àṣìnná mi. Tí mo bá fẹ́ rán, tí mo bá fẹ́ rántí maybe ọ̀rọ̀ kan tí eyan bá sọ fún mi, àbí mo fẹ́ rántí ǹkan, màá set either àlarm tàbí màá kọ sílẹ̀ níbi tí mo lè rí. So nípa ilé, báwo ni mo ṣe máa ń rántí ọ̀rọ̀ àṣìnná mi. Either màá kọ síbi kan tí mo lè máa rí every day, tàbí màá kọ síbi kan tí mo lè rí ní ọjọ́ yen, tàbí màá set alarm, anyone tó bá ti rọrùn fún mi.

Ṣé mo ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò, olùṣètò ẹ̀rọ rí? Rárá, ẹ̀rọ kan rárá mii ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí. Rárá mii ti béèrè, mi tiẹ mi ti béèrè ìrànwọ́. Rárá mii ti béèrè, màá sọ pé rárá mii le rán tí ìgbà tí mo béèrè, but màá sọ pé rárá.

Ṣé mo ní àwọn èrò, ayé, ẹ̀rọ ọlọ́gbọ́n nílé, nílé mi? Rárá, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo máa ní. Mi ò le sọ pé ìdílé mi gangan tí mò ń gbé but maybe compound mi ní abúlé, mo, a lè ní.

Báwo ni mo ṣe máa ń pàrọ̀, pàrọ̀ ọkàn mi? Báwo ni mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi? Ah, mi ò tí wá nínú situation yẹn rí, torí pé mo máa plan gbogbo nǹkan tí mo fẹ́ ṣe pẹ̀lú agbára Ọlọ́run. Mi ò tí wá nínú situation yẹn rí. Eh, kí n tó lọ, báwo ni àwọn voice tí mò ń recordi, àwọn voice kinni tí mò ń recordi? Báwo ni màá ṣe-- mi mọ bí mo ṣe because mi ò tí withdraw anything láti ọwọ́ yín, mi ò tí, ẹ tí rí owó kankan látọwọ́ yín, ẹ jọ.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Yiò jáde. Every-- bí oṣù mẹ́ta, oṣooṣù mẹ́ta, oṣù mẹ́ta mẹ́ta ló máa jáde, eh, ọjà tuntun. Oṣù mẹ́ta mẹ́ta tàbí oṣù, oṣù mẹ́ta sí mẹ́rin, eh, bẹ́ẹ̀ ni.